Báwo ni o se maa n koju àsìkò ìparí iṣẹ́? N-n-n tí mo bá rí pé àkókò ti ń lọ, mo má a tètè yára parí iṣẹ́ òhun. Tí n bá dẹ̀ rí pé iṣẹ́ yẹn kò ṣe é yára àti parí, mo lè bẹ àwọn ẹni tajo máa ń ṣeṣẹ́. Tí n bá dẹ̀ rí pé kò s'anybody tó le ràn mí lọ́wọ́ kò sẹni kankan tó le ràn mí lọ́wọ́, mo lè sún iṣẹ́ yẹn di ọjọ́ kejì tí màá fi parí ẹ.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni o, ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni, ni a máa ń ra epo sínú ọkọ̀. Ọ̀sọ̀ọ̀ṣẹ̀, epo tádẹ máa ń rà, ó má ń, ó má ń wọ, ó má ń wọ hundred thousand, sometimes sixty, sometimes seventy, sometimes eighty thousand. Tá ṣe máa ń rà níyen lọ́sọ̀ọ̀ṣẹ̀.

Ṣàlàyé fún ọmọdé bí o ṣe lè so okùn bàtà. Bí o ṣe ń bẹ̀rẹ̀, in ṣàlàyé fún wọn ní bí won ṣe ń sọ, or ton ṣẹlẹ̀, tọn ṣe le wọ okun bàtà sí ara bàtà. Tabalẹ ti wọ tan mo maa ko wọn to fi ma yie wọn yegeyege mo de máa tún kọ́ wọn ton ṣe lè so okùn bàtà. Ọ̀rọ̀ tí ò ń lò, ọ̀rọ̀ tí mò ń lò náà ko ju kí n ṣàlàyé fún wọn kí ó bá lè yé wọn dáadáa. Ohun ti o nira ni pe ti n ba ni ki wọn sọ okun bàtà ohun ti won o ba le so, mo wa ri pe ah wọn o mọ gẹt alaye ti mo n ṣe mà wa màá, màá sọ fún wọn pé okay o, iwọ́ náà wọ bàtà, iwọ́ náà wọ bàtà tó lókun, èmi náà mọ wọ́ tèmi. So tí mò bá ṣe ń ṣe iwọ́ náà máa fojú sí wa, dẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Tí tí wọ́n máa fi mọ̀, kò bá ju baun lo.

Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn, àgbàdo súnsun. Ibi tí ó wà, ẹ̀gbẹ́ ọ̀nà lọ́wa egbe ojú pópónà ni wọ́n ti máa ń ṣe irú oúnjẹ yìí, àgbàdo súnsun. Iye owó rẹ̀, ó ti bẹ̀rẹ̀ láti orí hundred naira, two hundred, three hundred, tí ó bá ṣe tóbi síi ni owó ẹ sẹ̀ máa kọ sí. Ìgbà tí ó ń jẹ́, mo lè jẹ́ lójú ẹsẹ̀kẹsẹ̀ tí mo bá ti ra àgbàdo ohun, totu àgbàdo súnsun ni mo máa jẹ́. Tin mlbáa dẹ̀ fẹ́ jẹ, mo máa gbe dé ibi tí mon lo tí ma bá fi jẹ àgbàdo òhún.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oríṣiríṣi oúnjẹ ni mobń jẹ ní ọ̀sán, oúnjẹ tó bá ti wà ní. But oúnjẹ tó wọ́pọ̀ jù lọ tí mo máa ń jẹ ní ọ̀sán ni ìrẹsì. Ìrẹsì òun ló yára láti rà láti ṣè, láti gbé jáde. Ìrẹsì náà ni.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni mo ti lé ẹnìkan kúrò ní ẹnu iṣẹ́ nítorí pé ẹni yẹn ó fi iṣẹ́ yẹn ṣeré, kò dẹ̀ mú iṣẹ́ yẹn lókunkúndùn. Mo wá rí i pé iṣẹ́ tó dẹ̀ ẹ ń ṣe rádaràda ló ṣe iṣẹ́ ọ̀hun. Inú bá bi mi mo bá lè kúrò lènu iṣẹ́.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìyen ẹni tí ènìyàn ò mọ̀ rí tí ènìyàn fẹ́ ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún. Rara ènìyàn maa wọ irure ti eyan fe se fún ẹni yen boya o yàtọ̀ si tàbí ko lẹtọ si toba je pé ẹni tí ó l'ẹ́tọ̀ ṣi nìyẹn, a ṣe lóore. Ó dẹ̀ máa bá ti rẹ lo.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni o, mo máa ń sáré. Ìgbà kan wà tó yẹ kó mo máa ń sáré ìdíje, but, nísinsìnyí náà mo máa ń sáré. Mo máa ń sáré láràárọ̀. Ko si gba ti mi ki n sáré yálà bi mo late lẹ́nu iṣẹ́ náà ni ma sáré fún ìlera ara náà.

Ṣàlàyé fíìmù tí o ti wò ní ọ̀pọ̀ ìgbà. Hmm, fíìmù tí mo ti wò lọ́pọ̀ ìgbà, kí ló dé tí òfin padà ṣe? Ó jẹ́ fíìmù tó jẹ́ aláwàdà tó ń pani lẹ́rìn-ín. Kò sí ìgbà tí èèyàn máa wò fíìmù ìyè, tí èèyàn ò ní rí rẹ́rìn-ín, tí inú èèyàn ò ní dùn. Òun ni cartoon. Mo fẹ́ràn láti máa wo cartoon. Èyí tí mo dẹ̀ wá fẹ́ràn jù ni Tom and Jerry. Eku àti ológbò. Comedy, Tom and Jerry, mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Mo máa ń pa mí lẹ́rìn-ín, ó dẹ̀ máa ń funny si mi. Ibi, ibi tí ó ń rántí, ibi tí wọ́n ti ń lé ara wọn, tí wọ́n ti ń fàgbà han ara wọn, òun ni mo ń rántí. Pẹ̀lú ta ni o máa ń wò ẹ̀mí àti àwọn molẹ̀bí ni àjọ máa ń wo, fíìmù yen papọ̀?

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí kílàúdù? Bẹ́ẹ̀ni o mo ma n fi àwọn fáìlì mi pamọ́ sórí kilaudu mo ma n fi wọn pamọ́ nítorí ọjọ́ iwájú naá ni nígbà tí, won bá bẹ̀rẹ̀ rẹ̀, or tí n bá nílò rẹ̀. Ibẹ́ ni mo máa n fi ń pamọ́ síi.

Sọ, sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Mélòó ni o ní? Mo ní, mo ní ọgọ́rùn-ún, ó tẹ́lẹ̀ ni ọgọ́rùn-ún, ọgọ́rùn-ún nọ́mbà tó ń bẹ lórí fóònù mi tí mo ní. Gẹ́gẹ́ bí contact address. Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Mo máa save sí orí contact mi. In de fi orúkọ ẹni-kọọkan wọn sí. Ko ba ju báun lọ.

Ṣàlàyé òfin eré tí ó ṣe ní. Ṣàlàyé òfin eré tí òun ṣe nígbà èwe bí o ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀. Ṣalaye òfin ere, òfin ere, báwo ni mo ṣe fẹ ṣalaye, nípa ọfin wọn ni ìlú ti o ba si òfin kọkinṣi ese in bẹ̀rẹ̀ lórí iyẹn. Nítorí pé tí òfin bá wà, ẹ̀ṣẹ̀ ò ni wọ́pọ̀, kò ní ṣi ẹsẹ. But ìlú, ìlú tí ò bá sí òfin ẹ̀ṣẹ̀ máa pọ̀. Ìṣekúṣe ìwà, ìwà kiwàá ló máa pọ̀. Nkan tí ń fi bẹ̀rẹ̀ naani, nkan tí ń ṣàlàyé náà ni. Ohun ti o n yanda kò sí náà.